Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi, tó bá ti di ọjọ́ ìsinmi ni mo máa ń ráyè láti ọjọ́ ìsinmi tàbí ọjọ́ ìparí ọ̀sẹ̀, ìtánnu méjèèjì mo máa ráyè àti wà pẹ̀lú ẹbí mi fún ìwon igba àsìkò tí ó wà ní ìparí ọ̀sẹ̀ tàbí ọjọ́ ìsinmi. Torí pé kò sí ibi kankan tí mò ń lọ mi lọ ibi iṣẹ́ mi, lọ ibi kankan. Àsìkò yẹn ni mo máa ń wà pẹ̀lú wọn títí tí a fi máa bọ́ sí ọ̀sẹ̀ tuntun. Bí mo ṣe máa ń ṣe ní ìparí ọ̀sẹ̀ tàbí ọjọ́ ìsinmi nìyẹn.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Mo fẹ́ràn ati máa lọ sí ilé ìṣẹ̀mbáyé láti lọ wo nǹkan tuntun tó bá wà níbi ibẹ̀ torí pé ìmọ̀, èèyàn máa ń wá ìmọ̀ kún ìmọ̀ ni. Torí náà, mo fẹ́ràn ati máa lọ sí ilé ìṣẹ̀mbáyé láti wo oríṣìíríṣìí oríṣìíríṣìí àwọn nǹkan tí ó wà ní ibi ibẹ̀ torí bí nǹkan tuntun, bí àwọn nǹkan tí mi rí rí tí wọ́n gbé sínú ibẹ̀ láti fi ní ẹ̀kọ́ àti ìmọ̀ pérépere nípa nǹkan tí ó wà nínú ibẹ̀ fún àlàyé lẹ́kunrẹ́rẹ́. Torí náà, mo máa ń lọ sí ilé ìṣẹ̀mbáyé.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Mo ní ètò ààbò kọ̀ǹpútà torí pé ó ṣe kókó, ó ṣe pàtàkì. Láìsí ètò ààbò fún kọ̀ǹpútà bí pé gbogbo ǹkan tí èèyàn ń ṣe, èèyàn ń ṣe fún orí olórí ni. Fún bí àpẹẹrẹ, mò ń ṣe ǹkan kan ní orí rẹ̀ tí mò ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ láti ra ọjà ta ọjà tí mo jẹ máa fi àtẹ̀jíṣẹ́ báǹkì mi ṣọ́wọ́ sí wọn. Tí n bá fi ètò ààbò sí ibi bẹ̀ tí ẹlòmíì bá wo orí ibẹ̀ tó bá rí bá ṣe ń sọ̀rọ̀, ó lè fi àtẹ̀jíṣẹ́ báǹkì rẹ̀ sí i tí wọ́n á fi sẹ́ńdì owó sí i. Tó bá je ípé mo wa á ti wá fi ètò ààbò sí orí kọ̀ǹpútà mi àti wà jẹ́ kí èèyàn mọ̀ gbogbo àwọn, àwọn àṣírí tí ó wà ní orí kọ̀ǹpútà mi yóò lé fún lọ́pọ̀lọ́pọ̀ torí pé kò ní mọ ààbò tó wà lórí rẹ̀. Torí náà mo máa ń fi ètò ààbò sí orí kọ̀ǹpútà mi dáradára.

Ṣé ó rọrùn fún ọ láti dáríji àwọn èèyàn yìí? Ó rọrùn, kò tún rọrùn. Ìdí tí mo fe sọ pé ó rọrùn ni pé àwọn ẹ̀ṣẹ̀ mí wà tó jẹ́ pé tí ọba ti yàn bá ṣẹ̀yàn àti dáríji yóò rọrùn ti maa kàn sọ pé jẹ́ kẹ́ níyìí máa lọ kó máa ba ti tẹ̀ ẹ́ lọ. Àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ mì wà tó jẹ́ pé tí ẹni mì bá ṣẹ̀yàn tó jẹ́ pé a ti dáríji yan yóò le ìdí tó fi máa le ni pé torí pọ̀ mo èèyàn tí èèyàn jẹ́ ni kò sí nǹkan mi. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà èèyàn wá daríji fún un torí pé Olódùmarè tó dá wa gan à ń ṣẹ̀, a sì ń tọrọ daríji, a sì ń bẹ́ẹ̀ náà kó daríji wa. Torí náà kí eyin bá ṣẹ̀ mi, mo máa ní ìdáríji fún un. Àmọ́ ó kàn lè dùn mí dáadáa wípé à nǹkan tí ẹni yìí ṣe fún mi, ó dùn mí gan. Àmọ́ síbẹ̀síbẹ̀ màá sì dáríji tí màá mójú mi kuro n bíbẹ̀

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, ó ṣe kókó tí èèyàn bá fi fáìlì èèyàn gan pamọ́ gan, bíi pé èèyàn jẹ́ àpá àbí ẹni tí ó ní ìmọ̀ tàbí ẹni tí ó ní láákàyè torí pé nǹkan tó ṣe pàtàkì ló máa ń wà nínú fáìlì kí wá ní àǹfààní tí èèyàn owá ní fi pamọ́. Kò sí, torí náà fífi fáìlì pamọ́ gan gbogbo èèyàn ló máa ń fi fáìlì pamọ́. Àti pé nǹkan tó máa ń wà nínú fáìlì ẹlòmí o lè jẹ́ ìwé ilé rẹ̀ ló máa wà níbẹ̀, ẹlòmí o lè jẹ́ ti ṣùkúú rẹ̀ ló máa wà níbẹ̀, ẹlòmí o lè jẹ́ pé ọ̀rọ̀ àsopọ̀ pẹ̀lú èèyàn tí wọ́n tọwọ́ bọ̀ ló máa wà níbẹ̀. Torí náà èmi ò mo máa ń fi fáìlì mi pamọ́ dáradára tó jẹ́ wipé ìwé tí mo máa fi ṣe gan àwọn èèyàn gan ò ní mọ ibi tí ó wà.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, torí pé àgọ ara è, èyí ò gbọdọ̀ máa ronú jù, èyí ò dẹ gbúdọ, máa nira rẹ̀ lára. Torí náà, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn dáradára ní àsìkò tí ó bá yẹ. Torí ìgbà mí wá ti mìn wa to mi ni rááyé, ìgbà tí mba ti rááyé, mo máa ń ṣe é ní àsìkò bó bá ṣe wà sí. Torí pé ó ṣe pàtàkì, ó ṣe kókó kí èèyàn ṣe ìsọdọ̀tun ọkàn dáradára.